Ah! Mo fẹ́ràn àlọ́ àpanilẹ́rìn-ín, mo fẹ́ràn àlọ́ àpanilẹ́rìn-ín gidi gan. Tí wọ́n bá ń pa àlọ́ apanilẹ́rìn tàbí wọ́n ń sọ àlọ́ apanilẹ́rìn fún yan báyìí, ó máa ń jẹ́ kí ara èèyàn yá gágá, ẹ̀yan ó rẹ́rìn inú èèyàn yóò dùn, torí tí ẹ̀yan bá ń rẹ́rìn ó máa ń jẹ́ kí ara èèyàn kó yá gágá, kò ní sí pé bí èèyàn ń ronú. Ìrònú máa ń kóbá àgọ́ ara ni, ó máa ń fa àìsàn sí àgọ́ ara, ìrònú máa ń fa, ẹ́ n, ìrọ́pá rọsẹ̀ fún yẹn, ó máa ń fa ìfúnpá fún yan. Ṣùgbọ́n tí ẹ̀yan bá wà níbi tí ẹ̀yin ti ń rẹ ara èèyàn náà, ara èèyàn yóò yá gágá kò ní sí pé bí èèyàn ń ronú kankan, èèyàn ò ní gbé nǹkan kan sí ọkàn. Gbogbo ohun tó lè wù kó lè wà ní ọkàn èèyàn tó lè máa da ọkàn èèyàn ní àmúú, gbogbo pátápátá èèyàn ó ti fi àlọ́ òun, èèyàn ó ti gbé eku-- èèyàn ó ti gbé, ó ti gbé ikú òní ọkàn èèyàn, èèyàn ò ní rí ǹkan kan. Fún ìdí èyí, mo ní ìfẹ́ sí láti mọ̀ dẹ́tí sí àlọ́ àpanilẹ́rìn dáadáa tí mo láì kẹ́, ó máa ń jẹ́ kí inú mi dùn, ó máa ń jẹ́ kí ayọ̀ mi kún, ó máa ń lé gbogbo ìrònú kan àbọ́ kejì tí ó ní túbọ̀, ó máa ń lé kúro ní ara mi.

Hmm, ètò ìdárayá mi wà pa. Ǹkan tó kẹ́ṣẹ̀lẹ̀ ni pé n kìí fi bẹ́ẹ̀ ní àkókò tó pọ̀ láti ṣe eré ìdárayá. Sugbọn mo máa ń ṣe eré ìdárayá dáadáa. Mo máa ń sá eré, mo máa ń sáré, mo máa ń gbá bọ́ọ̀lù, mo sì, mo sì máa ń ṣe àwọn eré ìdárayá oríṣiríṣi. Mo láìkì eré ìdárayá dáadáa. Eré ìdárayá tí mo láìkì jùlọ ni bọ́ọ̀lù gbígbá torí tí èèyàn bá ń gbá bọ́ọ̀lù, gbogbo ara èèyàn, isan ara ẹyan, ọmọ ara, gbogbo eé yóò gbe, yóò jí pepe. Ẹ̀yàn ó láàgún tí ó da, ẹ̀yàn ó làdàánu, inú èèyàn o dùn, ayọ̀ èèyàn ó kùn. Mo sì máa ń sáré náà. Tí mo bá ti lọ síbi máa sáré, ara mi ó na. Eré mo sì láìkì eré ìdárayá láì wíwo. Eré ìdárayá tí mo sì láìkì ní wíwò náà ni bọ́ọ̀lù gbígbá. Mo láìkì bọ́ọ̀lù gbígbá dáadáa. Kí n gbá bọ́ọ̀lù, kí n sì wò ó báwon eyan ṣèṣè. Látara wíwò, èmi náà kẹ́kọ̀ọ́ kan àbí kejì, àánú mi ò sì dùn, ara mi ó yà gágá. Ó di eré ìdárayá mi wọ́pọ̀. Mo láìkì eré ìdárayá dáadáa.

Ah, ìdáàbòbò òòrùn, mi kìí sábà lo, mi kìí sábà lo ìdáàbòbò òòrùn. Hmh, ìdí ni wípé iṣẹ́ mi, iṣẹ́ inú ilé ni, mi kìí sábà jáde, iṣẹ́ ọ́fíìsì, iṣẹ́ inú ilé mi kìí sábà jáde síta. Tí n bá ti bọ́ sí ibi iṣẹ́ mi báyìí, ìyóku tun di ọwọ́ ìrọ̀lẹ́ sí alẹ́ kí n tó jáde síta. Fún idi eyi, òòrùn kìí sábà pa mí dàbí pé kí n fi lo ìdáàbòbò òòrùn. Tí mo bá wà nílé, ní kann yìí ni ọjọ́ ìsinmi tí mi ń lọ sí ibi iṣẹ́ tí mo sì mọ̀ pé mo n jáde lọ, nìkan ni mo le sò pe boyá máa lo. Èyí n náà tí n bà sí lọ sí, bóyá tí bá je pe boyá, mo ba ń lọ sí ọjà láti ra àwọn nǹkan kan àbí ikejì, nìkan ni mo lè mú ìdáàbòbò òòrùn dání. Ṣùgbọ́n tí ọ̀ bá ti rí bẹ́ẹ̀, mi kìí sábà lo ìdáàbòbò òòrùn rárá àti rárá. Mi kìí sábà lo kò, kò ṣe é fi bẹ́ẹ̀ mọ̀ mí lára láti lo ìdáàbòbò òòrùn.

Rárá o, mi ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá o. Rárá o, mi ì ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Ìdárayá mi o ju inu ilé mi lọ. Ibi tí a sì ti ń gba, eré pápá tí a ti ń gba bọ́ọ̀lù. Eré pápá àdúgbò ni ìbẹni mọ tí mo lọ re se eré ìdárayá ta n tí mo lọ re gba bọ́ọ̀lù. Àwọn eré ìdárayá yòókù kọ jú inú ilé mi àti àdúgbò mi lọ. Àfi tí n bá fẹ́ lọ re wo eré ìdárayá. Ibi tí a sì ti ń wo eré ìdárayá léleyi, aifi orúkọ sílẹ̀. Lẹ́yìn ká kan sanwò lásán, a sì wọlé a wò, a sì jáde. Mi ì ní orúkọ ní ilé ìdárayá kankan rárá àti rárá. Gbogbo eré ìdárayá mi ní ṣíṣe kọ̀kọ́ já inú ilé mi àti ori pápá àdúgbò lọ. Mi ì ní orúkọ ní ilé ìdárayá kankan.

Bẹ́ẹ̀ni, mò mọ́ ń tẹ́lẹ̀ òfin ìyànà ọkọ̀. Bẹ́ẹ̀ni, mò mọ́ ń tẹ́lẹ̀ òfin ìyànà ọkọ̀. Nítorí fún ànfàní ara wa náà ni, fún ànfàní ara wa náà ni. Ẹni tó bá kọ̀ tí kò bá tẹ̀lé òfin ìyànà ọkọ̀ tọ̀, ó fẹ́ ṣe ẹ̀mí ara rẹ̀ ló fò ni. Ó fẹ́ fi ẹ̀mí ara rẹ̀ wéwu ni. Nítorí òfin yìí fún ànfàní ara wa ni. Tí ẹ̀yan bá ti tẹ̀lé òfin ìyànà ọkọ̀, èmi rò pé ìjàmbá kankan kò le ṣẹlẹ̀ sí ẹ. Keyan ò tó sọdá, eyàn ni láti wò dáadáa sé ọkọ̀ ń bọ̀ àbí ọkọ̀ wá. Fún ìdí èyí, mo mọ́ ń tẹ́lẹ̀ òfin ìyànà ọkọ̀ dáadáa. Nítorí, tí èèyàn ò bá tẹ̀lé òfin ìyànà ọkọ̀, kò sí nǹkan tí kò le ṣẹlẹ̀. Tí wọ́n bá sì tún máa fọwọ́ òfin mú ìyan gaan sef, wọ́n ni pé tọ́ eluwa rẹ lọ jẹ́ ibi. Ṣùgbọ́n tí ẹ̀yań bá ti tẹ̀lé òfin ìyànà ọkọ̀, tẹ́ní tí wọ́n bá ṣẹ ṣẹlẹ̀, ìwọ̀nba ni yóò tún mọ wọn. Ṣùgbọ́n tí ò bá tẹ̀lé òfin ìyànà ọkọ̀, gbogbo ohun tó bá ṣẹlẹ̀, n tójú yẹn bá rí i, ìyè ó fara mọ́ ni. Ó di mo mọ́ ń tẹ̀lé òfin ìyànà ọkọ̀ fún ìlera ara mi àti ẹ̀mí mi ni. Kí n má ba à fi ẹ̀mí ara mi wẹ́wu. Bi mo sì máa ń tè gbogbo è, bo ti tọ̀ àti bo ti lẹ̀.

Aṣa Yorùbá náà ni ẹbí mi ṣe o. Aṣa Yorùbá ni ẹbí mi ṣe tí wọ́n sì mú ní ọ̀kúnkúndùn dáadáa, tí àwọn ẹbí mi mú ní ọ̀kúnkúndùn. Bó ṣe jẹ́ wípé Mùsùlùmí ni wá, a máa ń tẹ̀lé àsà Yorùbá dáadáa, a sì máa ń tẹ̀lé ìṣẹ̀ṣe. Torí pé tí a bá fẹ́ ṣọdún, a máa bá wọn ṣọdún. Alásọ Yorùbá ní oríṣiríṣi. Àwọn òbí mi máa ń wọṣọ, àwọn ìyá mi àti bàbá mi máa ń wọṣọ Yorùbá, àwọn àbúrò náà máa wọṣọ, ẹbí náà sì máa wọṣọ Yorùbá. Aṣa Yorùbá ni àwọn ẹbí mi máa ń ṣe tí a sì mú ní ọ̀kúnkúndùn nítorí, á, àṣà Yorùbá dùn, ó máa ń fine o, ó mọ rẹwà o. Oò, àṣà Yorùbá dùn gidi gan. Tí èyàn bá tẹ̀lé, tí ẹ sì ibi tí ó tí ń ṣe, tí ẹ̀ bá sì bá wọn participate, wà ó, ó dùn gidi gan ni.

Mo máa ń dáàbòbo aìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú àwọn kíì dáàbòbò kan àti wípé mi kì í sábà expose ara mi síta torí mi kì í jẹ́ ẹnìkan tó máa ń sábà lo Íńtánẹ́ẹ̀tì dàbí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo máa ń sábà ṣe òju láti wá ǹkan tí ń ṣẹlẹ̀, tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kò sábà ṣiṣẹ́ ní orílẹ̀-èdè wa bí. Fún ìdí èyí, mo mọ̀ ní láti lo VPN láti fi wá ibi tí mo bá fẹ́ wá. Elééyí kò ní fún ẹnikẹ́ni láǹfààní àti rí adírẹ́sì àbí òpópónà Íńtánẹ́ẹ̀tì mi. Fún ìdí èyí, mo máa ń dáàbòbo ìkọ̀kọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì mi, ààbò wà fún dáadáa, mi kì í jẹ́ kí ẹni tí ń ṣẹlẹ̀ sí mi nítorí ó léwu láti mọ àwọn ǹkan mi dáé.

Rárá o, mi i kí sábà lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi i kí i lò ó. Mi mọ̀ kó mí i fi bẹ́ẹ̀ gba titi ẹ dáadáa. Bóyá níti torí bí mo ti ṣe jẹ́ ni àbí nítorí àwọn tá jo wa ni àbí níbi tí mo ti jáde wá, ni kò jẹ́ kí ńl like ẹni mi mọ̀ kán náà. Mi kàn kí ń lò ó dé. Mi i kí i lò ó nítorí mi mọ̀, n sa kí ń lò ó kò fi bẹ́ẹ̀ bà mí lára mu. Mi i like e rárá àti rárá. Ara mi máa ń ṣe bákan bákan tí mo bá ti fẹ́ lò ó. So mi ò kí ń lò ó, mi ní láti yàgò fún fún iyàrá tí mo jẹ́ ní ǹkan tí ó láì kí kó mọ̀ wàa bawọn eyan ṣe pọ pẹ̀lú àwọn èèyàn kó mọ̀ nígbà tí wọ́n bá ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ báwo ni mo ṣe fẹ́ láǹfààní àti ṣe pẹ̀lú àwọn èyàn mi fún di ìdí jẹ kí mọ̀ ọ́n lọ.

Mo fẹ́ran méjèèjì gan ni. Ìmọ́lẹ̀ òwúrọ̀ àti tìrọlẹ. Mo fẹ́ran rẹ̀ gan ni. Tí ìmọ́lẹ̀ òwúrọ̀ bá ṣẹ̀ṣẹ̀ jáde, ara mi mọ́ ya gágá torí pé máa ti mọ̀ se àwọn one two things tí n bá fẹ́ ṣe kó tó jáde. Nígbà tí a bá fi jáde sí báyìí, yóò bọ́ sí àsìkò tí ti rọlẹ sí ìgbà tí mo bá kúrò ní ibi iṣẹ́. Ìlo máa ń bọ́ sí, ó máa ń mú kí ara mi ó ṣe dáadáa. Bóyá, mo máa ń feel àwọn atẹ́gùn kan nígbà yẹn tí ó máa ń jẹ́ kí inú mi dùn kí ara mi yà gágá ní ìgbà tí ìmọ́lẹ̀ òwúrọ̀, títí òwúrọ̀ yẹn ṣẹ̀ ṣe dáadáa torí kò kí jẹ́ kí mo mọ fínísí kankan nípa pé bọ́yá ohun kankan ṣe àbí kò ṣe, pé bọ́yá ooru mú nnkan kankan torí atẹ́gùn òtútù kan máa ń fẹ́ nígbà yẹn tí ó máa ń jẹ́ ká rẹ̀ ni ó ń kúù. Mo fẹ́ran rẹ̀ dáadáa.

Hmm, hin fi bẹ́ẹ̀ láìkií kí n máa wo ju àwòrán, èmi fi bẹ́ẹ̀ láìkí kí n máa wo ju àwòrán lójoojúmọ́, èmi fi bẹ́ẹ̀ láìkẹ́ ṣùgbọ́n mo máa ń wo bí àbí ẹ̀ẹ̀kan àbí èèmejì ọ̀sẹ̀. Nígbà mí ó sì máa ń ju bẹ́ẹ̀ lọ. Àwòrán tí mo máa ń sábà wo ju àwòrán lè tó ti wà ní orí fóònù mi lọ tí mo máa ń wòlẹ́yọ̀ kọ̀ọ̀kan. Bọ̀ kí ń wá wo àwòrán gangan. Mi kì í sábà wo àwòrán, dàbí èmi kì í wo kò fi bẹ́ẹ̀ mọ̀ mi lára níṣìn mon nkànnà. Mo sì gbiyanjù láti yáwé sóbi mi lórí rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run o tí ka dára pé mo rí àyípadà bí lórí rẹ̀

Àwọn áppù tí mo máa ń lò jù ni Facebook àti WhatsApp pẹ̀lú YouTube. Mo máa ń lo àwọn áppù yìí dáadáa nítorí mo máa ń fi kọ́ nǹkan kan àbí èkejì níbẹ̀. Áppù tí mo tún máa ń lò ni Telegram nítorí mo láwọn kíláàsì kan tí mo mọ́ àttẹnd ńbẹ̀ tó ti máa ń kọ́ wa ní ǹkan. WhatsApp ni mo mọ̀ ń lò jù láti fi bá àwọn èèyàn mi sọ̀rọ̀ tí mo sì mọ̀ ń lọ sí YouTube láti kọ́ nǹkan kan àbí èkejì. Tí mo bá fẹ́ ní cláàsì díẹ̀ ni mo mo ń sábà lọ sí Facebook láti lọ wo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní inú ayé. Àgàgà mo jẹ́ olólùfẹ́ eré ìdárayá, mo sì mọ̀ ọ́n ní ibi tí mo ti máa ń ka ọ̀pọ̀lọpọ̀ news, ǹkan tó ń ṣẹlẹ̀ níbi eré ìdárayá èèyàn ní orí Facebook. Èyí tí mo fi máa ń lo àwọn áppù yìí lò.

Rárá o, mi kì í lo ọ̀pá ìfámọ́ra nígbà tí mo bá mú ohun mímu ara mi. Mi kì í lò, ife ni mo máa ń lò láti fi mú ohun mímu. Tí mo bá wà ní inú ọkọ̀ èyun ninú motor nìkan ni mon máa sábà lo ọ̀pá ìfámọ́ra. Tí mo bá wà ní òde nígbà mì nàn, mo máa ń lò. Ìgbà tí mo bá wà ní ilé, mi kì í lò, ife ni mo máa ń lò nínú ilé. Ìgbà tí mo bá ti lọ síta, nítorí tí mo bá lọ síta, mi ò lè gbẹ́nu sí àwọn ife, nǹkan ni mo gbẹ́nu sí ife, ó máa mú mi lu ọ̀pá mú. Àmọ́ tí mo bá wà nínú ilé mi, ẹhe, mo máa ń lò, ife ni mi ò kí n lo ọ̀pá mú. Tí mo bá sì wà nínú mọ́tò ni, tí mo bá ra omi mu, nǹkan mi mu, mi kì í sábà gbẹ́nu sí inú kí n lo ike tó bá wà tàbí kí n lo ọ̀pá láti fi mú nǹkan tí mo bá fẹ́ mú.

Lójúmọ́, mò mọ́ ń gba iná sí fóònù mi bí i ẹ̀mẹ́jì. Ẹ̀mẹ́jì náà sì re, kì ṣe pé yóò pẹ́ nítorí mi kì í ṣe ẹni tó mọ́ ń sábà tẹ fóònù tó bẹ. Ìdí tí mò ṣe máa ń gba iná síi ni pé iná náà kò ní àyọ̀lé, ìgbà kúù ìgbà ni wọ́n lè mú iná náà lọ. Mi sì kì í fẹ́ kí iná lọ ní orí fóònù mi nítorí ipè tí mo bá fẹ́ gbà àti tí àwọn customer bá fẹ́ pè mi fúnṣẹ́, mo ní láti ní iná lórí fóònù àti àwọn ǹkan kọ̀ọ̀kan tí mò ń ṣe. Nítorí tí ẹ̀ bá ń gba iná sí fóònù jù, ó máa ń ṣe àkóbá fún fóònù, ó mọ̀ ń kọ́kọ́ pa bátìrì náà, ó sì lè fa kí fóònù ọ mọ gbóná tó sì lè ṣe àkóbá tó pọ̀ lọ́pọ̀ fún fóònù. Nídí eyi ẹ̀kan náà, mò sábà á bẹ́ẹ̀ méye. Mò maa sábà fi fóònù mi síná ní ojúmọ́ kí wọ́n tó mú iná lọ. Tí mo bá si ti rí pé iná to si wà nibe sì tó ǹkan, mi kì í sábà á fi fóònù mi síná lẹ́pẹ̀ ó yóò gbóná.

Bẹ́ẹ̀ni, àgbàlá òjò wà ní ilé ọ̀dọ̀ mi, ó sì tún wà ní àdúgbò tí òjò bá ń rọ̀. Kọ̀ọ̀kan kì í sàn jáde láti má da àwọn ará àdúgbò laamu tàbí ọ̀dọ̀ mi kó ti dáyan lamu. Àgbàlá òjò wà tí ó sì jẹ́ wípé ó ṣe ànfààní tó pọ̀ tó pọ̀ fún mi nítorí kò kíni mí lára, kò kì í sì jẹ́ kí àwọn ará àdúgbò mi náà kó ni wọ́n lára. Èyí tó jẹ́ pé àwọn omi kan be tẹ̀ẹ̀mi náà máa ń fẹ́ lò bóyá tí mo bá fẹ́ fọ mọ́tò mi àbí mo bá fẹ́ fọlẹ̀. Omi òjò yìí ni mò ń máa ń lò láti fi fọ tí kò kì í jẹ́ kí i ní ìmọ̀ sí pé kò sí omi tó le mu ọ́ lélẹ́.

Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun nípa bí a ṣe máa ń build app, ìyẹn app application, ìyẹn application tí a máa ń lò ní orí fóònù wa. Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun nípa rẹ̀. Mo sì fẹ́ kọ́ ìmọ̀ tuntun nípa bí a ṣe ń ṣe àwọn fídíò content tí wọ́n máa ń ṣe táa máa ń upload sí YouTube àti TikTok. Doo mo ní ìmọ̀ díẹ̀, but mi, fi bẹ́ẹ̀ ni ìmọ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀, ṣo mo fẹ́ kọ́ ìmọ̀ nípa rẹ̀. Mo sì tún ní àfojúsùn láti ní ìmọ̀ tó pọ̀ nípa website torí mo ti ń kọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n mi ò tí ì fi bẹ́ẹ̀ mọ̀ ní dáadáa. Ibi tí mo kù sí náà ni bí a ṣe máa máa gẹ́tì àwọn audience tó sì jẹ́ wípé ó máa jẹ́ active audience. Ibi tí mo kù sí nù ṣùgbọ́n mò ń pè láìpẹ́ láì jìnnà máa jàná.

Máa má mú àwọn èrò tuntun wá, tí mo bá ti jókòó tí mo kan èrò kan pé á, kí nìkan tí mo fẹ́ ṣe lónìí àbí kí nìkan tó ṣẹlẹ̀ lánàá àbí kí nìkan tó yẹ kó ṣẹlẹ̀ àbí kí nìkan tí mo rí bóyá tí mo wò ní orí Facebook ni àbí tí mo gbó ni àbí tí mo kà ni ọ̀ tí mo bá ti rò báyìí, tí mo bá ti wò bá ọ̀dà kí nìkan tó yẹ kó ṣẹlẹ̀, kí nìkan tó yẹ kó tẹ̀lé nǹkan bá tí mo bá ti jókòó bẹ, èrò tuntun máa wá sí mi lọ́ọ̀kan. Lẹ́yìn májèjì tí ń kú bá bẹ́ẹ̀ lómi ni màmá wa, tàbí tí mo bá rí ǹkan kan tó bá mi lọ́kon ńjẹ, ó máa máa mú oríṣiríṣi àwọn èrò wá sí mi ní ọ̀kan, àbí tí ń wá ǹkan kan tó dùn mọ́ mi, àbí tí ń wá ǹkan kan tí ẹnìkan ṣe tó da, ó máa ń mú kí èrò tuntun kó wá sí mi ní ọ̀kan, tí inú mi ó sì máa dùn gan sí i ni. So ǹkan báyìí máa ń fa kí èrò tuntun kó wá sí mi ní ọ̀kan.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní àkókò agogo mẹ́fà àbọ̀ sí méje, ìgbà mí méje àbọ̀. N jọ́ tó bá pẹ́ mi jù bo ya mo pẹ́ kí n tó dáná tán àbí mo láwọn nkankan tí mò ń ṣe tó gba àkókò mi, mo máa ń jẹun ní ago mẹ́jọ alẹ́. Má ì tí jẹun ní ago mẹ́jọ alẹ́, o ti mọ̀ pé yó pẹ́ kí n tó sùn, bẹ́ẹ̀ máa mú èso, máa mú èso boya bíi ọsàn àbí ọ̀gẹ̀dẹ̀ tàbí kí n mú mi kí n sì ri pé gbogbo rẹ̀ ó digest before kí n tó lọ sí orí ìbùsùn mi. Nkan bí àgọ̀ mẹ́fà àbọ̀ sí méje sí méje àbọ̀ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi kó lè bá digest before kó lè bá wá sílẹ̀ before kó tó di pé màá lọ sí orí ìbùsùn mi láti lọ re sùn fún ọjọ́ hun.

Rárá o, mi kì í ṣe ẹni tí kìí jẹ ẹran. Mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran gan. Mo fẹ́ràn ẹran. Though kí se pe boya pe mọ̀ mọ́ n jẹ bẹ́yẹn o, but mo fẹ́ràn ẹran. Mo máa ń jẹ ẹran torí ẹran dá lára, ẹran dá lágo ara. Àga kó jẹ́ ẹran tí wọ́n ó din, tó jẹ́ ẹran sísè tí wọ́n ń sè ní omooyó be, tí i se pe boyà wọn tí din, ó láǹfààní tó pọ̀ tó máa ń ṣe ní inú ara wa. So mo máa ń jẹ ẹran. Though mi kì í jẹ àjẹjù, to se pé ó máa pami lára, pe bóyá, máa fi ma yá ìgbẹ́. Nn, mi kì í jẹ àjẹjù, but mo máa ń jẹ ẹran. Tí mo bá fẹ́ jẹun, mo jẹ́ eǹikan tó máa ń jẹ ẹran. Mo dẹ̀ máa ń jẹ ẹja nà, but ẹran yẹn ni mo máa sábà ń jẹ jù.

Bàtà palm ni mò máa ń wọ̀, mi kì í wọ, àti bàtà palm àti bàtà olókùn ni mò máa ń wọ̀. Ó depend lórí bí mo bá ṣe mùra sí, bẹ́ẹ̀ ni mò ṣe máa ń wọ bàtà mi. Mi kì í wọ bàtà shoe, mi fì í bẹ like e too much nítorí ooru máa ń mú mi lẹ́sẹ̀, ó dè máa ń jẹ́ kí ẹsẹ̀ dùn mí. Ìdí nìyẹn tí mi ki fi be sábà wọ bàtà shoe, but mo máa ń wọ bàtà palm, mò déè máa ń wọ bàtà sandal, ilé táa ni tí a ń pè ní olókùn, mò máa ń wọ yẹn ná. Bata tí mo like dáadáa láti máa wọ̀ nu, tí mo bá wọ, eh, English dress, òun ni mò máa ń wọ sandal yẹn. Tí mo bá ti wọ àwọn Yorùbá kíní kankan bẹ́yẹn, tí mo bá ti lọ ibi kankan, màá wọ palm sí yẹn. Ṣùgbọ́n pé bí àwọn bá ń lọ sóde, tí mo rí pé báyo òde tó ṣe kíní ni, mo lè wọ sandal náà sí.

Oúnjẹ, mo máa ń jẹ bọ̀kíṣẹ ní gbogbo ìgbà. Ẹ̀kọ́ kan náà ni kí n se ní gbogbo ìgbà tí àwọn oníbàárà mi bá wá lásìkò tí mo bá jẹun, tí wọ́n bá fẹ́ jẹun tàbí tí wọ́n bá gbé wọ́n pọ̀, mo máa sọ fún wọn kí wọ́n jẹ́ kí a lọ jẹun tó bá ti di oúnjẹ ọ̀sán, a máa jẹun. A bá dẹ̀ ti jẹun tán, oni kaluku ó padà sí ibi iṣẹ́. Eléti obá tẹ̀ sọ wípé àwọn ọ̀jẹ̀, mo lè bá wọn wá ǹkan mímu tí wọ́n máa ń mu so that wọn o fi ní wà stranded. Mo sì máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ náà, bọ̀ mo máa ń, àjọ máa ń jẹ dáadáa nítorí eléyìbà tó máa ń fa ìrẹ́pọ̀ àti trust láàárín oníbàárà sí oníbàárà. Ǹkan tí wọn dẹ̀ ti máa ń ṣe eléyìí nígbà mìí ni wípé mo máa ń fi fà ojú wọn mọ́ra kí ìfẹ́ tí ń bẹ láàárín wa kó lè bá ga dáadáa sí i.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí oríṣìíríṣìí ìlú mìíràn rí. Mo ti lọ sí, ìlú tí mo ti lọ gan ti fẹ́ tó boya bí oríṣi ìlú márùn-ún sí mẹ́fà tí mo ti rin ìrìn àjò lọ rí. Tí mo sì rí oríṣìíríṣìí nǹkan, tí mo sì kọ́ oríṣìíríṣìí ẹ̀kọ́ ní ibẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí a jọ lọ, àwọn èèyàn tí a bá ń bẹ̀ pẹ̀lú nǹkan tí mo rí, bí wọ́n ṣe ń hùwà, bí wọ́n ṣe ń ṣe, bó ní iṣesi wọ́n ṣe rí, ṣé titi wọn ọ ba títì temi mu, bí aṣejọ́ ń sọ̀rọ̀, bá wọn ṣe ń sọ̀rọ̀ bó ṣe yàtọ̀ sí tìtọ̀ ọ̀dọ̀ wa àti bí tì t'ọ̀ọ̀dọ̀ wa náà bó ṣe yàtọ̀ sí titi tì t'ọ̀ọ̀dọ̀ wọn, ìdàgbàsókè tí ó wà lọ́dọ̀ wọn, àtàwọn eleyi tí ó wà ní ọ̀dọ̀ titi wa àti oríṣìíríṣìí ẹ̀kọ́ tí mo kọ́ nípa bí èèyàn ṣe ń ṣe pẹ̀lú ọmọlàkejì. Gbogbo nǹkan yìí ni mo kọ́ nígbà tí mo fi ṣe ìrìn àjò lọ sí ìlú mìíràn yàtọ̀ sí titi t'ọ̀ọ̀dọ̀ mi, àti bí àṣà wọn bó ṣe yàtọ̀ sí titi t'ọ̀ọ̀dọ̀ wa, àṣà wa àti bó ṣe yàtọ̀ sí titi wọn, bí wọ́n ṣe ń wọṣọ, bí wọ́n ṣe ń jẹun, oúnjẹ tí wọ́n ń jẹ, nǹkan tí wọ́n, ẹwu tí wọ́n ń wọ̀, bó ni wọ́n ṣe ń jẹ ẹ́, bó ni oúnjẹ wọn ṣe rí, gbogbo ẹ̀ bẹ̀yẹn ni mo rí ní ìlú mìíràn tí mo ti rin ìrìn àjò lọ.

Yàrá tí mo fẹ́ràn jù ní ilé ọdọ mi ni, sitting room ní ibi tí gbogbo wa ti máa ń jókòó, táa ti máa ń tako ọ̀roṣọ́, táa ti máa ń ṣàwàdà, táa ti máa ń ṣe ẹ̀fẹ̀, táa ti máa ń gba atẹ́gùn. Igbẹ̀bẹ̀ ni ibi táa ti máa ń jẹun, ilé tí wọ́n ń pè ní dinning room ibi bẹ́ẹ̀ ni o wà. Yàrá tí mò ń sọ, ibẹ̀ ni tẹlifíṣàn wà, ibẹ̀ làgà ìjókòó wà, ibẹ̀ ni AC wà àti fan. Ibẹ̀ là tí mò ń sọ̀rọ̀ láti máa ṣe eré ìdárayá, ibẹ̀ là tí mò ń wo eré ìdárayá. Ibe gbogbo wo ti jókòó táa ti bá wa ṣe ẹ̀fẹ̀. Yàrá tí mò ń sọ yẹn, mo like ẹ́ nítorí pé atẹ́gùn ìbẹ̀ bẹ̀ máa ń tutù dáadáa, ó sì tóbi, ó gba èèyàn tó pọ̀. Kò sí wàhálà kankan tó lè tí nǹkan bá ṣe ṣẹlẹ̀ gan-an, kí ó tó lè ṣe wípé kí ni ọ̀nà ojì. Yàrá yẹn, mo dá, mo like ẹ́ gan.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Mo ní káàdì èyí tí wọ́n fún wa níbi iṣẹ́ tó jẹ́ káàdì ìdánimọ̀ iṣẹ́, tó jẹ́ wípé ibi kí ibi tí mo bá ń lọ, mo máa ń mú dání fún ìdí kan tàbí èkejì nítorí àwọn ọlọ́pàá ọjọ́ ọ̀nà tí wọ́n bá mú yàn, èèyàn máa ń lo káàdì ìyè látọ̀pọ̀tọ̀. Iṣẹ́ báyìí mo ṣe, ibi báyìí ni mo ti nbọ́, ibi báyìí ni mò ń lọ. Wọ́n sì máa fi èèyàn sílẹ̀. Bọ̀njú kí ó bá sí káàdì yẹn lọ́wọ́ èèyàn, ó lè ṣe kí ó fa wàhálà. Tí èèyàn bá sí ní káàdì yìí náà, èèyàn lè wọ ibi iṣẹ́ tí ẹ̀ bá ti mu dá ni. A ti pé káàdì yìí náà lẹ fi sílẹ̀ kún ọ́fíìsì. So, mo ní káàdì iṣẹ́. Káàdì náà sì wúlò púpọ̀ torí ó ń ṣe àwọn, ó ń dáàbò bo àwọn òṣìṣẹ́ dáadáa.

Ah! Èmi o mọ̀ kí n mm, mo máa ń gbọ́ rédíò mo sì máa ń gbọ́ orin nígbà mi. Àmọ́ ntó jẹ́ kóko ntí mo máa ń gbọ́ ni oorin. Ṣùgbọ́n orin yẹn náà kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ torí in fi bẹ́ẹ̀ láìkí, kí n máa, kí nǹkan máa distract mi tí mo bá wà nínú mọ́tò. Mo máa ń fẹ́ concentrate síbi tí mo bá ń lọ. Ṣùgbọ́n tó ba jẹ́ pé emi ko ni mo wà ní, mo pé ẹ̀yin mo bá jókòó pé wọ́n gbé mi ni. Fóònù mi ni mo máa ń tẹ̀ láti fi gbọ́ nǹkan tí ó bá ń lọ tí wọ́n o bá tan rédíò àbí tí wọ́n o bá tan oorin. Tí n bá si ti tan fóònù mi, màá máa gbọ́ oorin jẹ́ẹ́jẹ́. Ó máa n keep mi busy kí n má ba sùn. Tí n bá ti pé mo ti fẹ́ sùn ni màá sọ fún pé kí wọ́n tan rédíò. Nitóri tí atẹ́gùn bá pọ̀ jù ní ìsinsìn yií ni màá sùn yi. Síbẹ́ẹ̀, in fi bẹ́ẹ̀ láìkí, kí n máa sùn nínú ọkọ̀. Ìdí nìyí tí mo fi máa ń gbọ́ rédíò àbí nǹkan so that mi ò fi ní sùn nínú ọkọ̀

Mo máa ń wọ fìlà, ah, mo máa ń wọ fìlà dáadáa. Mo máa ń wọ fìlà bee tí ajá, mo máa ń wọ fìlà pẹrẹsẹ, mo sì máa ń wọ fìlà gòǹbè, mo máa ń wọ face cap. Kò sí oríṣiríṣi fìlà tí mi ò kí ń wọ. Ó wá dá lórí asọ àbí bí tí mo bá ń lọ. Ohun ni yóò sọ irú fìlà tí mo bá fẹ́ wo dé. Nítorí tí ọkùnrin bá wọ fìlà, ó máa ń fine dáadáa. Ó tún mọ tí fìlà náà bá tún wá bá aṣọ tí ó wọ̀ lọ mu. Wow! Ó máa ń jẹ́ kí ọkùnrin ó look fine. Tí ó bá ti jáde báyi, àwọn ènìyàn máa admire rẹ̀. Fìlà dẹ́tun máa ń jẹ́ kí wọ́n mọ irú ẹ̀yà tí èèyàn jẹ́ àti ibi tí èèyàn ti jáde wá. Torí fìlà Yorùbá yàtọ̀ sí titi tawọn ìgbò, tawọn ìgbò sì yàtọ̀ sí titi àwọn Hausa. So, mo máa ń dé fìlà dáadáa láti fi ṣe, eh, àpẹẹrẹ ibi tí, ẹ̀yà tí mo jẹ́ àti pé fìlà dára gan-an, ó máa ń gbé ẹwà ẹ̀yàn jáde, ó sì máa ń jẹ́ kí ọkùnrin fine dáadáa.

Bẹ́ẹ̀ni, ó dára tó ìwọ̀nba tí mò ń gbà. Ó dára tó ó sì tẹ́mi lọ́rùn. Olè ló bọmọ jẹ. Ìwọ̀nba nǹkan tí èèyàn bá ní tí èèyàn bá ti lò dáadáa, kò ó ti tó yàn. Àǹfààní kékeré náà lè yàn ri. Àwọn kan náà ń bẹ tí wọ́n wá dédé nǹkan tí èèyàn ní yẹn tí Ọlọ́run o kàdára. Fún ìdí éyi, eleyi tí mo ní, mo ṣàmúlò rẹ̀ dáadáa. Bo ti le je pé kò ò fi bẹ́ẹ̀ ṣe kí, bó òun tó ó ń gbọ́ àwọn bùkátà mi, ó ń kọ́fà rẹ̀. Ṣùgbọ́n emi náà sì tún wá àwọn iṣẹ́ kan àbí kejì ní ṣíṣe láti fi ṣe àfikún owó tí mò ń gbà kó tó fi lè bá rú gọ́rọ́ sí. Nítorí gbogbo wa là ń sáré ọjọ́ ọ̀la. Kọ́mọ jẹ́ pé bọ́yá a ṣiṣẹ́ tán a tún mọ jẹ́ gbese kalẹ̀. Fún ìdí nu tí a tún fi wá àwọn ọ̀nà kan àbí kejì a tún fi ṣe pa owó wọlé. So owó tí mò ń gbà níbi iṣẹ́, ó tó mi ó sì gbọ́ bùkátà mi débi kan.

Mo máa ń kọrin níbi iṣẹ́ o. Mo máa ń kọrin kí nǹkan fi dára, dára mi nínú ìdùn, kì í sì fi dára mi lára yá tí kò bá ti ṣiṣẹ́ lẹ̀ tán ti ku èmi nìkan tàbí tíṣẹ́ bá ń bẹ tí mo bá rí pé irin ò tí fẹ́ wọ̀ mí lọ́rùn. Ṣó ko fi lè bá mọ mú ara mi yá gágá. Mo fi orin dára mi ní ara ya. Mo máa rora, máa kọrin dié. M bá dẹ tí ń kọrin, ó máa ń jẹ́ kíṣẹ́ mi ó yá dáadáa torí máa le fọkàn sí iṣẹ́ tí mò ń ṣe. Inú mi ò sì máa ń dùn láti ṣe. Àmọ́ tí inú mi ò bá dùn sí iṣẹ́ tí mò ń ṣe, ó máa jẹ́ kí iṣẹ́ mi ó pẹ́, mo sì máa ń ṣe àwọn àṣìṣe. Ṣó látara orin tí mò ń kọ yìí, ó máa ń jẹ́ kí inú mi o dùn, ó sì máa ń jẹ́ kí ayọ̀ mi kún, ó sì máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ bó ti tọ́ àti bí ó ṣe yẹ. Mo so, mo máa ń kọrin níbi iṣẹ́ dáadáa. Mo ṣẹ ní ọ̀rẹ́ kan gan to pé òun náà, òun náà like orin. Òun ló máa ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ orin níbi iṣẹ́ tí èmi náà fi máa ń join ẹ. M ba dẹ̀ tí join ẹ, orin ta a máa ń kọ àkíī páriwo sókè. Á dẹ rora máa kọ́ pẹ̀lẹ̀ pẹ̀lẹ̀. Iṣẹ́ wa sì máa lọ tẹ́le ra wọn. Ọ̀kan ò sì ní dì kan lọ́wọ́.